Ṣé mo fẹ́ràn àwòrán yíyà? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn yíyà àwòrán. Tí mo bá ya àwòrán, ó máa ń mú inú mi dùn torí pé èmi ò kí ń ṣẹ́ni tó lè ya àwòrán láì rẹ́rìn-ín. Bí pé mo dẹ̀ rẹ́rìn-ín yẹn lásán gan, ohun tó máa ń mú inú mi dùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni. Olùyàwòrán mi dẹ̀ tún ní iyì, ó mọ bó ṣe, ó mọ àwọn ọ̀rọ̀ tó lè sọ eléyi tó lè jẹ́ kí ẹ̀rín kó jáde lẹ́nu mi. Yálà mo rẹ́rìn-ín, mu ṣẹ́ ni o, àbí mo fi gbogbo ẹnu rẹ́rìn-ín, gbogbo eléyìí dẹ̀ máa ń jẹ́ kí inú mi dùn láti ya àwòrán. Ni ọ̀sẹ̀ kan, mo lè ya àwòrán. Eléyi tó ṣe pé mo ní olùyàwòrán ọ̀tọ̀ fún, mo lè ya àwòrán lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Ṣùgbọ́n mo ní fóònù mi náà tí mo fi máa ń ya àwòrán, ojoojúmọ́ ko ti ee ni mo ti ee máa ń yà yẹn. Ni ọjọ́ kan gan, mo lè yà tó bí àwòrán mẹ́wàá tàbí mẹ́ẹ̀ẹ́dógún ní ọjọ́ kan ní ìgbà mìíràn. Mo fẹ́ràn láti máa ya àwòrán. Technology dẹ̀ tún ti jẹ́ kí ó dùn ṣe ní ìsìn yìí tó ṣe wí pé èèyàn ò nílò láti ní aya àwòrán ọ̀tọ̀. Ṣùgbọ́n èmi ní aya àwòrán ọ̀tọ̀, mo dẹ̀ ṣi tún máa ń lò fóònù mi láti fi ya àwòrán. Àwọn oríṣiríṣi applications ló wà tí mo lè fi edit àwọn àwòrán mi tí ó jẹ́ kó rẹwà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mìíràn dẹ̀ tún wà tó jẹ pé mo máa yà gan tán, máa fi kalẹ̀ bẹ́ẹ̀ yẹn ni tó ṣe wí pé, ẹ́, bí mo ṣe yà òun ni màá ṣe fi kalẹ̀ tí mi ò ní fi ohun ìkankan sí láti fi editẹ̀ tàbí láti fi gbé ní àrugé. Mo fẹ́ràn láti máa ya àwòrán gan, ó máa ń mú inú mi dùn. Tí mo bá yà tán bẹ́ẹ̀, màá post ẹ sórí àwọn social media platforms mi. Àwọn ọ̀rẹ́ mi á ríi, waa n like ẹ́, waa n comment. Ìgbà mìí gan, wọ́n á bá mi share ẹ. Ọ̀, mo, mo sọ sí lẹ́ẹ̀kan sí pé mo ní olùyàwòrán pàtàkì tó máa bá mi ya àwòrán. Tó bá ya àwòrán mi, tó bá post ẹ sórí social media handle ee, ìyẹn gan tún máa ń jẹ́ kí ohun gangan, kó ní oníbàárà púpọ̀.

Báwo ni mo ṣe máa ń tọ́jú ara mi. Ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà láti fi tọ́jú ara mi. Ara àwọn ònà yẹn ni mo dè máa kà ní ṣíṣẹ̀ ntẹ̀lé. Mo máa ń fọ ẹnu mi ní ojoojúmọ́ láàárọ̀ àti ní alẹ́. Láàárọ̀ nígbà tí mo bá jí àti ní alẹ́ nígbà tí mo bá ti jẹun tán tí mo fẹ́ lọ sùn. Mo tún máa ń wẹ̀ ní ojoojúmọ́. Àwọn ìgbà mìíràn gan wà tó ṣe wí pé mo lè wẹ̀ ní ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀mẹ́ta lójúmọ́. Agaga àwọn ìgbà tó bá jẹ́ àwọn àsìkò ooru tàbí ìgbà tí mo bá ń ṣe àwọn nǹkan oṣù mi. Mo tún máa ń tọ́jú ara mi nípa jíjẹ oun tó dára, oun tó sara lóore, àwọn, àwọn oúnjẹ tó ní fítámìnì, àwọn oúnjẹ tó lè mára jọ̀lọ̀, tó lè mára dán, àwọn ewébẹ̀ lórísìírísìí, àwọn èso. Mo tún máa ń mu ọ̀pọ̀lọpọ̀ omi. Omi tí ìwọ̀n rẹ̀ kò kéré, tí kò kéré sí lítà mẹ́ta ni mo máa ń mu ní ojoojúmọ́. Mo tún máa ń tọ́jú ara mi nípa pé mo máa ń gba àyíká mi. Mo wà ní àyíká tó mọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí eléyìí nìkan gan o lè dènà àìsàn. Mo tún máa ń tọ́jú ara mi nípa fífọ aṣọ mi. Mi ò kí ń wọ aṣọ tó bá dọ̀tí, mi ò kí ń wọ aṣọ tí kò bá gbẹ tán. Tí mo bá fọ aṣọ mi, màá sá sínú òrùn kó lè gbẹ tán dáradára. Pápá jù lọ, eléyìí tí mò ń wọ̀, tí àwọn olóyìnbó máa ń-- tí mò ń wọ̀ sójú ara mi gẹ́gẹ́ bí obìnrin tí àwọn olóyìnbó ń pè ní pants, mo máa ń rí dájú wí pé mo sá sínú òrùn tàbí tí mi ò bá lè rí sá sínú òrùn gbé yátọ̀ wí pé mi ò sí ní ilé. Tí mo bá fọ̀ tán tí mo sá sí balùwẹ̀ kí n tó wọ̀, màá fi ayéènì, màá fi lọ kí ó má bàá kó àwọn-- kó máa máa ba rùn kó dè má lè kó àìsàn fún mi. Àwọn ọ̀nà díẹ̀ yìí nínú ọ̀nà púpọ̀ ni àwọn ọ̀nà tí èmi ń gbà tí mo fi ń ṣe ìtọ́jú ara mi.